Ṣé oníwà tí ó dára nígbà tí o bá ń jẹun? Mo níwà tí ó dára nígbà tí ń bá jẹun, torí pé tí ń bá fẹ́ jẹun, má kọkọ san ọwọ́ to ba jẹ pé oúnjẹ òkèlè ni mo fẹ́ jẹ, má kọkọ san ọwọ́ mi nu nígbà tí bá san ọwọ́ tán, màá wá ṣẹ̀ bẹrẹ sì ní jẹun. Ìmọ́tótó ni ki eeyan sanwọ ko to bẹ̀rẹ̀ si ni jẹun. Èèyàn dẹ̀ kì í ń sọ̀rọ̀ lórí oúnjẹ tí eeyan bá ń jẹun. T'eeyan bá ń jẹun, tí eeyan ba ń sọ̀rọ̀ lórí oúnjẹ, èèyàn o n'iwà tó dára nígbà tó bá ń jẹun ni yẹn torí pé t'eeyan bá ń sọ̀rọ̀, ata lè sàpá eeyan lórí, àbí kí nkankan ṣẹlẹ̀ tí eeyan bá ń sọ̀rọ̀ lórí oúnjẹ. Torí náà kò dáa kí èèyàn má sọ̀rọ̀ tí eeyan bá ń jẹun.

Sọ fún wa nípa wí wólẹ̀ tàbí ìkúnlẹ̀ nígbà ìkíni. Àwọn ọkùnrin nílẹ̀ Yorùbá ló máa ń wólẹ̀ kí àgbàlagbà àbí ẹni tó bá jù wọ́n lọ. Ó lè jẹ́ bàbá, ó lè jẹ́ ìyá, ó lè jẹ́ eégbon. Ẹni tó bá jù ẹ lọ, ọkùnrin yóò wólẹ̀ láti dọ̀bálẹ̀ láti kí ẹni náà. Tó bá jẹ́ obìnrin, yóò kúnlẹ̀ láti kí ẹni tí yóò bá jù lọ ní ọjọ́ orí. Àṣà àti ìṣe ílẹ̀ Yorùbá ní láti fún ọkùnrin láti wólẹ̀ kí ẹni tó bá jù lọ àti fún obìnrin láti kúnlẹ̀ fún ẹni tó bá jù lọ. Ó dára láti kọ́ ọmọdé ní bí a ṣe ń kíni láti bí ọmọ ọdún kan àbọ̀ sí méjì, láti bí ọmọ ọdún méjì láti máa kọ́ wọn bí wọ́n ṣe ń kí ènìyàn. Ó lè mọ́ wọn lára láti mọ bí wọ́n ṣe ń kí àgbàlagbà. Kíni láti máa kọ́ ọmọ kékeré bí wọ́n ṣe ń, bí wọ́n jẹ́ ọkùnrin, bí wọ́n ṣe ń wólẹ̀ láti kun kí àgbàlagbà àbí tó bá jẹ́ obìnrin, láti kúnlẹ̀ nígbà tí wọ́n ń kí ẹni tó bá jù lọ.